Ṣé kí n má sọ̀rọ̀ ní àìrmọ́ṣọ́? Ṣé o wọ gíláàsì bẹ́ẹ̀ ni? Mo máa ń wọ gíláàsì láti fi ka ọ̀rọ̀ Ọlọ́run, láti fi ka bíbélì. Mo máa ń wọ gíláàsì láti fi ka ìwé kí n lè bá rína dáadáa ka òhùn tí mo fẹ́ kà. Nítorí náà ni nkọ́ mo máa ń wọ gíláàsì.

Kí n dáhùn báyii, ṣe o fẹ́ràn àárín òkè? Náà ni mo sé dáhùn. Eh mo mọ̀ ọ́, n kọ̀kọ̀ bèrè bèrè o ti ń jẹ́ kí hun. Ṣe o fẹ́ràn irín òkè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn irín òkè a ti rìn òkè a ti ti pẹ́ tẹ́lẹ̀. Kí Olúwa maa darapọ̀ mọ́ wa nínú gbogbo irin gbogbo tí a bá rìn.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí pé ẹ̀mí tí ọjà ta, ẹ̀mí yẹpẹrẹ ni. Nítorí náà n ko, mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí ata náà ní ìṣẹ́ tó ń ṣe ní ara ènìyàn so.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Kò sí ọjọ́ tí ń kò fẹ́ràn torí pé gbogbo ọjọ́ ni ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá ṣùgbọ́n ọjọ́ Súnday tí n ṣe ọjọ́ Olúwa, o máa ń wù mí jù torí máa rá máa léráyé ìsìn Ọlọ́run tó ń ti, ìṣe iṣin tí mo gbà nínú ìjọ Ọlọ́run.

Báwo ni o ṣé máa ń tọ́jú èékánná rẹ? Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni pé mo máa ń fọ èékánná mi, mo sì máa ń gé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo má a gbé èékánná mi lọ síbi tí n ó ti fọ̀, tí n ó bá ti bá mi gé ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ní ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni jẹ́, à ní ọ̀sẹ̀ méjì méjì. Ìgbà mẹ́ tí mo bá ráyè, mo máa ń sàn ṣùgbọ́n ọ̀sẹ̀ méjì méjì ni mò sábà máa ń fọ ọkọ̀ mi tí ó sì wà ní tónítóní.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàásisẹ́pọ̀? Bí mo ṣe máa ń yàn wọ́n ni nípa ìtọ́ni Ọlọ́run, mo tún máa ń yàn wọ́n nípa ìjà fáfá wọn sí, àti bí wọ́n ṣe máa ń ṣe dáradára sí, mo máa ń yàn wọ́n sí ipò tó yẹ gẹ́gẹ́ bí ìlàkàkà àti ìgbìyànjú wọn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rán nípa ore ọ̀fẹ́ Ọlọ́run. Olúwa fún mi ní ore ọ̀fẹ́ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Torí ìfẹ́ ni mo máa ń lò ti ṣe ore ọ̀fẹ́ tí Kristi fún mi. A sì ń bá ara wa lò láìsí wàhálà tàbí ìdààmú láàárín wa.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Mo máa ń ṣe eré rẹ. Ìdánì yi o jẹ́ kí ìbéèrè ó ní ìtumọ̀. Ìdánì kò sí, n ò mọ ìdánì tí ẹ ń tẹ́ ọ, tó ń béèrè. N ò mọ eré ìdánì o. Èdè náà ti ń fi mọ̀ ìdáhun rẹ̀

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Ẹn, o má a ń gba àkókò ìgbà mi O má a ń lé ní ọgbọ̀n iṣẹ́jú láti dé ibẹ̀. O lé díẹ̀ ní ọgbọ̀n iṣẹ́jú láti dé ibi iṣẹ́ yẹn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Hín, ìgbà gbogbo ni a máa ń gbé nǹkan tuntun tuntun wá sí ibi iṣẹ́. Táàsì máa ń kọ́ tí a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ kí ilé iṣẹ́ ó lè bá a máa tẹ̀síwájú.

Wákàtí mélòó ni o máa ń fi ń ṣiṣẹ́ lójoójúmọ́? Wákàtí mẹ́jọ ni. Wákàtí mẹ́jọ ni mo fi máa ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́ nípa orí òfe Ọlọ́run. Wákàtí mẹ́jọ ni.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Hallelujah. Mo máa ń fi orin ọpẹ́, orin ìyìn ni mo máa ń lò láti fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mo máa ń yin Ọlọ́run, mo máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nígbà gbogbo fún àbọ̀ àti ipá mọ́ rẹ̀ lórí mi, lórí ilé àti ọ̀nà mi. So ọpẹ́, ijó, ayọ̀ ni mo máa ń lò láti fi ìmoore hàn fún Ọlọ́run mi ní ọjọ́ ìbí mi.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ibojú lójoojúmọ́? Ìbéèrè kò yé mi, kò sì lè jẹ́ kí n mọ irú idáun tí ń bà fún, torí ìbòjú yìí ò yé mi. So Yorùbá ò, Yorùbá ìbéèrè yìí ò dára tó.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ìgbà mìíràn aago márùn-ún, ìgbà mìíràn ó sì máa ń ju aago márùn-ún lọ. O mo n ju ago marun lo daadaa ni igba miiran So, ó máa ń ju aago márùn-ún lọ. Sugbon mo like alaago marun si alaago mefa, sugbon, o mo n ju akoko yen lo ni igba miiran.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsíná rẹ? Àwọn ìbéèrè náà kò, kò mọ́ tó àsíná. Ọlorun mọjià ṣìbọ iná. So bí èèyàn bá ṣìwọ́ iná kò ṣòro láti mọ̀. So èèyàn lè rántí láti inu àkọsílẹ̀, èèyàn lè rántí láti inu bí èèyàn ṣe rà àbí bí èèyàn ṣe tà. Kò ṣòro láti mọ̀ bí èèyàn ṣe lè rántí àsíná, àsíná rẹ̀, àsíná owó. Ìbéèrè yóò ṣe dáadáa tó.

Ṣé o máa n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, Ọlọ́run nìkan ni o le sọ ọkàn ẹni dọ̀tun, ṣùgbọ́n tèmi ni láti gbìyànjú láti inú ọ̀rọ̀ Ọlọ́run, láti gba ìsọjí láti inú ọ̀rọ̀ Ọlọ́run, láti inú àdúrà àti ní ṣíṣe ìfẹ́ rẹ̀ kí Olúwa fún mi ní agbára.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibiṣẹ́? Mo ma ń dáhùn fóònù ní ibi iṣẹ́ nígbàtí mo bá ti rí ẹnikẹ́ni tí ó pè mí, tí ó gbé orúkọ rẹ̀ jáde. Mo máa ń dáhùn pẹ̀lú ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ kí ohùn mi ó má ba di ẹlòmíràn lọ́wọ́ ní ọ́fíìsì.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Mo ti máa ń tọrọ àforíjìn lọ́wọ́ àwọn tí mo bá ṣẹ̀ náà ni pé kí wọ́n forí jìn mí. N kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ Ọlọ́run pé kí wọ́n forí jìn mí o. Èṣù ló pò fo.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí ni bí èmi àti àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi bá ṣe máa ń ṣeré ní àkókò òṣùpá. Tí a máa ń ṣeré òṣùpá, táa o máa lọ táa máa bọ̀. Mo lè rántí rẹ̀ dáadáa nígbà tí mo wà ní ọmọdé.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi ní ásìse ránpẹ́, mo gbé e fún àwọn tí yóò bá mi ṣe, ó sì lò tó ọjọ́ kan sí méjì lọ́dọ̀ wọn kí wọ́n tó parí iṣẹ́ lára rẹ̀. So ìdínun, toe jẹ́ pé gbà mírán ẹ̀rọ ayárabíàṣá mi ń e rí lò ní àkókò kọ̀ọ̀kan?

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Mo mọ̀ wọ́n gidigidi. Àwọn pẹ̀lú sì mọ̀ mí. A mọ ra wa nítorí pé a sún mọ́ra wa ní àdúgbò tí mò ń gbé. A sún mọ́ra.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ìgbésí ayé, ìgbésí ayé ni àgbà. Ìgbésí ayé ni àgbà. Wọ́n máa ń ṣe dọ́gba ndọ́gba nípa ìgbésí ayé mi pẹ̀lú èmi àti Ọlọ́run. Mi gbọ́dọ̀ wà ní ìbámu. Bẹ́ẹ̀ ni mo sì ń gbìyànjú pé kí iṣẹ́ mi kó má ṣe falẹ̀. So wọ́n máa ń ṣe dọ́gba ndọ́gba. Láàrín wọn ṣùgbọ́n ìgbésí ayé, ìgbésí ayé ẹni gbọ́dọ̀ gbé pẹ́lẹ́ ju iṣẹ́ lọ.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Hmm ìbáṣepọ̀ èmi àti olórí tí ṣe ọ̀gá ibi iṣẹ́ mi, ó dáńmọ́rán torí ó mọ̀ pé n kìí ṣe ọ̀lẹ ènìyàn. Mo mọ iṣẹ́ mi níṣẹ́, ó sì máa ń ṣe dáradára nítorí ìdí èyí. Ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti ọ̀gá mi, ó dára ó sì mọ̀ yán lórí.

Ṣé o ní ìrọra nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Níwọ̀n ìgbà tó jẹ́ pé òtítọ́ ni n ó sọ, tí n ò ní purọ́, tí n ò sì ní ṣèkèé. Dájúdájú mo máa ń ní ìrọra nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Báwo ni o ṣé máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú sùúrù àti ọgbọ́n Ọlọ́run. Èmi kì í bá wọn jà, èmi kì í jájú mọ́ wọn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ àlàáfíà kí wọ́n má bàá ṣàkúrò ní ọ̀dọ̀ mi lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ìdáhùn bè ni pé mo máa ń dáàbò bo ààyè ikọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa kí n má ṣe fi hàn ẹlòmíràn, kí ẹlòmíràn kí ọ́ má ba à mọ̀, kí wọ́n má sì ba à ti bẹ̀ ṣe okòwò mi níbí.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣe iṣẹ́? Èmi kì í bá ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ torí pé ọ̀nikálúkú ni yóò ṣe iṣẹ́ tìẹ, bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So ọ̀nikálúkú ni yóò gbajúmọ̀ iṣẹ́ rẹ. Èmi ì bá èèyàn ṣe iṣẹ́ ẹlòmíràn ẹlòmíràn náà o sì le bá mi ṣe iṣẹ́ tì mí. Òǹkálúkú ni ó ń ṣe iṣẹ́ tìe.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? N oògùn ni fún Ọlọ́run lókè òrun, mo sì máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé níwọ̀n ìgbà tí wọ́n bá béèrè ìrànlọ́wọ́ tí ó bá wà ní ìkáwọ́ mi láti ṣe, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún ẹni tí ìrànlọ́wọ́ rẹ̀ tí ò bá kọjá agbára mi, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn.

Ṣé o fẹ́ran ìmole òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì náà ni ó dára fún ẹnikẹ́ni tí Ọlọ́run bá fún ní oore-ọ̀fẹ́ láti rí ìmole òwúrọ̀ àti ti àṣálẹ́. Kò sí èyí tí èmi ò fẹ́ran níbẹ̀ o, torí pé àǹfààní ni mo rí tí mo bá rí ìmole àárọ̀ àti ti ìrọ̀lẹ́.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè é dáadáa? Àwọn ọ̀pọ̀ oúnjẹ ni mo mọ̀ bí a ti ń sè é dáradára. Ìbá à se iyán, mo mọ̀ bí a ṣe ń sè é dáradára, mo mọ̀ bí a ṣe ń se àmàlà àti àwọn ọbẹ̀ tí ó dára fún láti jẹ́ dáradára. Nítorí ìdí èyí, ọ̀pọ̀ oúnjẹ ni mo mọ̀ bí a ti ń sè é dáradára.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mọ́ máa ń kí àwọn ènìyàn dáradára. Ní èdè mi, ní èdè tí àwọn ènìyàn gbọ́, mọ́ máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìbọ́ ọláfún àti ọ̀wọ̀ fún àwọn tí wọ́n bá jù mí lọ. So mo máa ń kí àwọn ènìyàn tọ̀wọ̀tọ̀wọ̀. Mo máa ń kí àwọn ènìyàn tọ̀wọ̀tọ̀wọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Hmmm, Olúwa ní bá mi kojú àwọn sòro níbi iṣẹ́. So Ọlọ́run nìkan. Sooso. Bá mi kojú, bá mi kojú ìṣòro níbi iṣẹ́ o.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ìbéèrè yìí kò–dára tó. Sé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera, àbí sé o máa ń lo àwọn ẹ̀rọ ìlera ní ọyẹ́ ọjẹ́? So ìbéèrè kò–kò dára tó torí pé wọ́n kì í mu àwọn ẹ̀rọ. Èyí mu ẹ̀rọ.

Ṣé o ní ẹ̀sìn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, gbogbo oúnjẹ kọ́ ni mo lèe jẹ, oúnjẹ èyí tí ó bá dára tí ó bá sì tẹ́mi lọ́rùn ni mo màá n jẹ. So gbogbo oúnjẹ kọ́ ni èmi máa ń jẹ torí pé gbogbo oúnjẹ kọ́ ló lè sára lóore.

Kí ni ìlànà ìpolówó rẹ? Àwọn ìlànà ìpolówó ọjà wa náà ni láti fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn pé ọjà wa dára. Àwọn ìlànà ìpolówó wa nìyẹn.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Hmm nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ọjà tuntun yóò bẹ̀rẹ̀ sí ní jáde láti inú oṣù kẹta. Inú oṣù tí ń bẹ ní iwájú wa yìí Àwọn ọjà tuntun máa ń bẹ̀rẹ̀ láti inú oṣù kẹta.